Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ mi ni pé mo máa ríi dájú pé nígbà tí a bá ń ṣiṣẹ́ papọ̀, iṣẹ́ wọn ó kú ojú oṣù wọn, n ó fún wọn ní owó iṣẹ́ wọn, wọn ó sì bá wọn ṣeré nígbà mìíràn. Wọ́n ó sì rí i dájú wípé ń kò fi owó iṣẹ́ wọn jẹ wọ́n níyà. Àwọn alábáṣiṣẹ́ pọ̀ mìíràn náà mo máa ń rí i dájú wípé wọ́n fẹ́ràn mi, wọn ò lò wọ́n jù tí wọn ò fi sálọ. Ṣùgbọ́n wọn ó lò wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ ṣiṣẹ́, wọn ó sì san owó iṣẹ́ wọn fún wọn. So.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni o, èmi máa ń ṣe ìdárayá gan-an ní gbogbo ìgbà ní ojoojúmọ́. Eré ìdárayá dára púpọ̀, ó máa ń jẹ́ kí ara jí pépé. Ojoojúmọ́ ní òwúrọ̀ tí n bá ṣẹ̀ṣẹ̀ jí ni mó máa ń ṣe ìdárayá mi.

Mi ò kín máa ń ṣe ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi nítorí pé mo gbẹ́kẹ̀lé iṣẹ́ wọn gidigidi gan ni. Nítorí pé wọ́n máa ń ṣiṣẹ́ tí ó kú ojú oṣùwọn. Ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà, tí mo ṣẹ̀ṣẹ̀ sì ń bá ṣiṣẹ́ papọ̀, mo máa rí i dájú wípé mo ṣe ìwádìí wọ́n dáradára. Bóyá wọ́n jẹ́ àwọn tí ó lè ṣeṣẹ́ dáradára àti àwọn tí ó ní ìwà gidigidi ní ibi iṣẹ́.